Ṣé o fẹ́ràn láti máa sùn ní òru? Mo jẹ́n to jẹ́ pé mo fẹ́ràn láti máa sùn ní òru lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n ìgbà mí máa wà tí òòrùn rí kùn mí tí mo ní rí orun sùn, màá kọ́ dìde inú péwọ́. Orun o kùn mí járe, je ǹkọ̀ wá kì má ṣe ǹkan mi tàbí kí n dìde lọ kírun fún ọlọ́run mi tí ohun ò bá ti kùn mí ní òru nígbà mí. Ṣùgbọ́n, mó máa fẹ́ràn láti máa sùn ní òru nítorí tí mo bá sùn máa jẹ́ kí ara mi jí pépé, ara mi máa nà, gbogbo ara mi sì máa wálẹ̀ lẹ́yìn tí mo bá jí ní àárọ̀ ọjọ́ kejì.

Yàrá wo ni o fẹ́ràn jù nínú ilé rẹ? Nínú ilé mi, yàrá tí mo fẹ́ràn jù oun náà ni yàrá ibùsùn mi níbi tí mo ti máa ń sùn. Nkànntí ó jẹ́ kí n fẹ́ràn ibẹ̀, ó jẹ́ pé èmi nìkan ni mo ni yara tí mo máa ń sùn. Kò sí ẹni tó máa wa n wà wàhálà mi ibẹ̀ tí bá ti wà n bẹ́ẹ̀ tí mo ti ilẹ̀kùn mi. Mo máa n wà, mo máa n like ki maa, mo máa n fẹ́ràn kíi máa dá wà lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, mo máa ń dá wà nínú ilé mi, nínú yàrá mi. Nítorí ibẹ̀ mo fẹ́ràn jù láti máa wà. Mo sì máa ń ṣe oríṣìíríṣìí nǹkan tí àwọn ènìyàn o ni rí mi torí pé mo wà nínú yàrá mi.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Mo mọ bí a ti ń wẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti pé Mùsùlùmí ni mo jẹ́. Ó sì ní oríṣiríṣi ìwẹ̀ tí Mùsùlùmí máa ń wẹ̀. Pẹ̀lú ìwẹ̀ janọba àti oríṣiríṣi ìwẹ̀. Ṣùgbọ́n tí mo bá fẹ́ wẹ̀ pẹ̀lú kànkàn àti ọṣẹ, màá kọ́kọ́ da omi sí gbogbo ara mi láti orí mi tó máa fi délẹ̀. Màá sì dá omí sí kànkàn mi, màá sì fi ọṣẹ màá fi gbo kànkàn mi kó bá lè hó. Màá sì máa wẹ̀ láti orí débi apá mi, wọnú abúyá mi àti ǹkan ọmọkùnrin mi lọ sí sálẹ̀. Màá sì wá da omi sí orí mi láti ilẹ̀ gbogbo. A ara mi bá le mọ̀. Bẹ́ẹ̀ ni mo sì máa ń wẹ̀ àti pé tí wá ti wá wẹ̀ tán, màá mú aṣọ màá fi nu gbogbo ara mi kó bá lè gbẹ ní kí tó wá fi ìpara mi para kí ara mi bá le máa dán.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ fún ọjọ́ kan rí? Rárá mi ti dúró lílọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún ọjọ́ kan nítorí wípé ọjọ́ tí ó ti ṣẹlẹ̀ sí mi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti bàjẹ́, àtijo náà ni ọjọ́ bí mẹ́ta ni mo fi lò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nítorí pé ó bàjẹ́ ṣùgbọ́n tí ǹkan kan o bá ṣe ojoojúmọ́ ni mo máa ń fi ń lò nítorí oríṣiríṣi ǹkan ni mo máa ń ṣe lórí ẹ̀, màá gba ìpè lórí ẹ̀, mo sì máa ń fi gba iṣẹ́ náà tí mo bá fẹ́ ṣiṣẹ́. Nítorí náà ni mo ṣe máa ń ṣe rí lọ́pọ̀lọpọ̀ kí n máa fi ń jẹ́ kó wà ní ọwọ́ mi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Tí nǹkan mi, tọkan mi bá ti ṣe bá kan tí n kò tẹ̀lé ǹkan, mo máa ń tẹ̀lé ọkan mi nítorí oríṣiríṣi ǹkan ni mo ti ṣe tí mo ń tẹ̀lé ọkọ mi tó sì padà jásí ǹkan tí mo fẹ́ràn tí ó fi padà jásí ìbínú sí mi. Nítorí náà tí ọkọ mi bá ti ṣe báyi pe a tẹ̀lé kíni yió, mo máa tẹ̀lé. Tó bá sì ti ní má tẹ̀lé, mi ò ní tẹ̀lé. Bẹ́ẹ̀ni mo ṣe ń ṣe ìsọdọ̀tun ọkùn mi kí ọkùn mi kó ba lè mọ bí ó ṣe máa máa ṣe pẹ̀lú ara mi. Kí má ba máa ṣe ǹkan ṣe, kín ma lè mọ ǹkan tí mò ń ṣe dáadáa.

Ṣé o fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀? Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní inú ayé ni wọ́n ti fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ torí ayé ti di ayé ọ̀làjú tó jẹ́ pé kò sí bí ẹ fẹ́ wà nínú ayé yìí, o gbọdọ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tàbí méjì tí wàá máa lò fi máa gba ìpè, fi máa ṣeré ṣériṣe nǹkan, fi máa bá àwọn ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ kí ẹ bá lè máa mọ bí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yín nítorí ná mo fẹ́ràn láti máa lò lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ kí eyan mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú àdúgbò. Oríṣiríṣi nǹkan ni ẹ máa máa rí ní orí pápá tó ń ṣe káàkiri.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán àwọn èèyàn àti nǹkan? Mo mọ̀ bọ́ ti ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀ nítorí àti kékere ni mo ti fẹ́ràn láti máa ya àwòrán, ti mo sì ti máa ń ya àwòrán àwọn òbí mi àti àwọn àbúrò àtàwọn ẹgbọ́n mi pẹ̀lú ẹrọ ìbánisọ̀rọ̀ wọn. Ó sì jẹ́ kí ń jẹ́ ẹni tó máa ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ràn rẹ̀ láti máa ya àwòrán àwọn èèyàn nítorí náà èmi náà máa ń ya àwòrán fún ara mi náà kí n bá lè mọ bí mo ṣe dára sí, bí mo ṣe máa ń yà kí n bá lè máa ríra mi. Mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀ àti ọmọdé àti àgbà àti arúgbó àti oníkálukú. Mo fẹ́ràn láti máa ya àwòrán wọn kí n bá lè mọ bí mo ṣe ń gbìyànjú sí i ní inú àyàwòrán.

Báwo ni o ṣe máa ń ṣe iṣẹ́ inú ilé rẹ? Tí mo bá máa ṣiṣẹ́ nínú ilé mi tí ó bá ti di jẹ́ nínú àárín ọ̀sẹ̀ ni mo fẹ́ ṣiṣẹ́ ni, tí ó bá ti jí ní àárọ̀ kùtùkùtù ní ago márùn-ún àbọ̀, mo máa bẹ̀rẹ̀ iṣẹ́. Mo máa kókó gbálẹ̀, màá sì fọ àwọn abọ́ mi. Màá sì nu gbogbo ilẹ̀ kí inú ilé mi ba lè mọ́ tóni toni lẹ́yìn náà. Màá sì wẹ̀, màá sì kírun, màá sì lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ìparí ọ̀sẹ̀, mo máa sùn dáadáa, màá sinmi ọkàn mi tí lẹ́bàá ti wa mo dáadáa. Mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa ṣiṣẹ́ nítorí pé ìparí ọ̀sẹ̀ láwà. Kò sí ibi tí mò ń lọ ní ìparí ọ̀sẹ̀. Ká ní àárín ọ̀sẹ̀ tí mo fẹ́ lọ ibi iṣẹ́ ni ni máa tètè jí láti fi ṣe iṣẹ́ ilé mi dáadáa.

Ní ìgbà wo ni o kẹ́yin lọ sí ilé ìwé rẹ? Ìgbà tí mo kẹ́yin lọ sí ilé ìwé, òun náà ni ọ̀sẹ̀ tó kọjá nígbà tí à n ṣe ìdánwò. Òun ni mo ti lọ sí ilé ìwé mi kẹ́yin, ṣùgbọ́n nísìnyí mo ti, mo lọ sí ilé ìwé nítorí a ti parí ìdánwò tí à ń ṣe. Nítorí náà, mo ti wá n lé, mo sì ti ń ṣe iṣẹ́ mi. Mo jẹ́ ọmọ tó jẹ́ pé ó fẹ́ràn láti máa lọ ilé ìwé lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, mí n kì í pa ilé ìwé mi jẹ. Ni gbogbo ìgbà táa bá ti ní iṣẹ́, mo máa ń lọ sí ilé ìwé mi kí n ba lè máa mọ ojútó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, láti máa mọ bí ó ṣe ń lọ àti bó ṣe ń bọ́ sì.

Ṣé o ní olóńgbò ní ilé rẹ? Rárá, mi ò ní olóńgbò, ṣùgbọ́n olóńgbò jẹ́ ẹranko tí mo fẹ́ràn lápọ̀lọ̀pọ̀ tí mo sì ti rí àwọn ènìyàn tó máa ń sìn, tó sì ti wù mí náà láti máa sin olóńgbò. Ṣùgbọ́n ẹni tó ń gbé ní ẹ̀gbẹ́ ilé wa ó ní olóńgbò, tó jẹ́ pé tí bá ti ṣe lọ́ sọ́dẹ̀ẹ́ máa ń fi olóńgbò ṣeré lọ́dọ̀ ẹ̀ ní inú ilé. Mo sì fẹ́ràn bí olóńgbò ṣe máa ń ṣe sí àwọn èèyàn, ó sì jẹ́ kí n fẹ́ràn olóńgbò, tó jẹ́ pé ó wù mí náà láti ní olóńgbò láti máa sin inú ilé mi.

Ṣé o máa tan iná inú ilé rẹ sùn? Rárá o, mi kì tan iná inú ilé mi sùn nítorí tí mo bá tan iná inú ilé mi, kò ní jẹ́ kí n rí orun sùn dáadáa nítorí iná oun ná, o máa wọ inú ojú mi, tó bá sì di àsiko tilẹ̀ ti ṣú tí kò sì ohùn mọ́, mo máa pa iná ilé mi tí iná bá wà ṣùgbọ́n tó bá sí iná, mo máa pa naá, kí ó bá jẹ́ pé lọ́ máa mú ina de lóoru kí iná yẹn má lè wọ inú ojú mi nítorí kò ní jẹ́ n rí orùn sùn dáadáa ni mo ṣe máa ń pa láti rí orùn sùn. Àti pé tí mo bá fẹ́ lo iná gan mọ́ mu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kì í fi tan iná ní òru tí mo bá fẹ́ fi ríran. Nítorí ná ni mò o ṣe fẹ́ràn láti máa tan iná ní òru.

Ṣé o máa ń wọ aṣọòkè tàbí aṣọ àńkára lọ sí ibi iṣẹ́? Rárá, ní ibi iṣẹ́ wa, a ní oríṣiríṣi aṣọ tí a máa ń wọ kí a bá lè mọ̀ pé ibi iṣẹ́ ni a wà. Ṣùgbọ́n tó bá ti já Jímọ̀, oníkálukú lè wọ oríṣiríṣi aṣọ lọ, ìgbà yen lè mi lé wọ aṣọòkè tàbí àńkára nítorí ọjọ́ Jímọ̀ ni àwọn Mùsùlùmí máa ń lọ kírun fún Ọlọ́run kí ó lè ṣojú ire. Nítorí náà oníkálukú ló mọ̀ tí ó ṣe máa ń ṣe ní ibi iṣẹ́ kí a bá lè ní àkàyọ́ rí ní ibi iṣẹ́ wa àtàwọn oríṣiríṣi ǹkan gidi kí irinṣẹ́ má lè máa lọ sí òkè sì.

Ṣé o ti wọnú ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti wọnú ọkọ̀ ojú omi ní ọ̀pọ̀lọpọ̀. Ó nígbà kan tí èmi àti àwọn ẹbí mi tí a lọ sí etí òkun láti lọ ṣe ọjọ́nà lórí omi ni a gbà wọlé dé ibi tí a lọ. Mo sì fẹ́ràn rẹ̀ gan torí inú mi dùn níjá ìká ìníjọ́nà lọ́hùn tí mo wọnú ọkọ̀ ojú omi yẹn. Ó sì jẹ́ iré ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan tí mo rí tó sì máa ń jẹ́ kí inú mi dùn tí mo bá sì rántí gbogbo ìgbà tí a wọ inú ọkọ̀ ojú omi yẹn torí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ níjọ́nà lọ́hùn tí mi ò lè gbàgbé láéláé.

Àwọn iṣẹ́ wo ni o máa ń ṣe? Iṣẹ́ tí mo máa ń ṣe, mo ní oríṣiríṣi ẹ̀bùn ní iṣẹ́ lọ́pọ̀lọ́pọ̀. Ó ní oríṣiríṣi ìṣe tí mo máa ń ṣe bí i àwọn ẹni tó máa ń ránṣọ fún 'yan. Mo máa ń ṣe iṣẹ́ olùránṣọ, mo mọ aṣọ rán, mo sì ti kọ́rẹ̀ láti kékeré. Láti gba tí mo ti jáde ilé, ilé ìwé kékeré mi mo ti máa ń ṣe iṣẹ́ kékeré ná. Ìgbà tí mo wá dàgbà mo wá lọ́kọ́ iṣẹ́ àwọn tí máa ń tún iná ṣe, tí mo sì ti mọ̀ ọ́n ṣe lọ́pọ̀lọ́pọ̀, tí mo sì máa ń bá àwọn èèyàn ṣe iná wọn, mo sì máa ń ránṣọ. Ó ní oríṣi ìṣe tí mo ti kọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà tí mo máa ń dùn pé a, èmi náà mo ti gbìyànjú inú ayé, mo sì ṣiṣẹ́ gan tí àwọn èèyàn gan ò tíì ṣe rí. Mo sì fẹ́ràn ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run fún mi, nítorí ó má ń jẹ́ kí n rí iṣẹ́ gidi ṣe.

Àwọn iṣẹ́ wo ni o máa ń ṣe jù nínú ayé? Àwọn iṣẹ́ tí mo máa ń ṣe jù nínú tí mo ti kọ́ láti kékeré, òun náà ni iṣẹ́ olùránṣọ tí mo ti fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí iṣẹ́ ẹ, ó sì jẹ́ kí n rí oríṣiríṣi àwọn ènìyàn nínú ayé mi tó sì máa ń gbé iṣẹ́ fún mi tí mo sì máa ń rí owó gbà. Èmi ò ṣe fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ẹ lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ kí inú mi dùn tí mo bá ti ń ṣe ẹ nítorí mo máa ń rí oríṣiríṣi ọgbọ́n kọ́ níbẹ̀, tinú mi sì máa ń dùn láti máa ṣe lọ fún àwọn èèyàn kí wọ́n ba lè mọ iru iṣẹ́ tí mò ń ṣe kí n máa ba lẹ̀ dí ẹni tí máa ń tọ́ro je lọ́wọ́ ẹgbẹ́ ni mo se máa ń ṣe iṣẹ́ jù lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Mo jẹ́ ẹni tí ń máa ń rìn ní àlàáfíà lọ́pọ̀lọpọ̀ nítorí kò sí nǹkan tó ṣe mi gbogbo ara mi jí pépé. Ṣùgbọ́n nígbá mí mi mo lè ṣe ṣẹ́ tí ó sì máa jẹ́ kí ẹsẹ̀ máa dùn mi tí mo ní fi rì irin rin dáadáa lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹsẹ̀ ń dùn mi diẹ̀ ṣùgbọ́n to bá ti lọ mo máa rìn ní àlàáfíà. Kò sí nǹkan tó ṣe ago ara mi ò sì máa n jẹ́ kí inú mi dùn torí ọ̀pọ̀ àwọn èèyàn kan wà nínú ayé tí wọ́n ní ẹsẹ̀ láti fi rìn ní àlàáfíà. Ṣùgbọ́n Ọlọ́run ṣe mí, mo lè rìn, mo lè gbápa, mo lè gbẹ́sẹ̀, ó máa n jẹ́ kí inú mi dùn lójoojúmọ́. Ní pé, emí ná ni àlàáfíà nínú ayé, ọ̀pọ̀ àwọn ènìyàn ní o n'àlàáfíà tí mo ní yii o. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló mọ bí ó ṣe ń lo ayé igbésí ayé.

Ṣé o máa ń tẹ̀lé òfin ilé-iṣẹ́? Mo jẹ́ ẹni tí ó máa ń tẹ̀lé òfin ilé-iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí tí o bá tẹ̀lé òfin ilé-iṣẹ́, ó máa jẹ́ kí ilé-iṣẹ́ rẹ kó lọ síwájú kí ó sì máa gòkè. Nítorí ná o gbúdọ̀ gba àwọn ọmọ iṣẹ́ tó má máa tẹ̀lé òfin ilé iṣẹ́ rẹ lọ́pọ̀lọpọ̀ nítorí àwọn ni máa ń jẹ́ kí ilé iṣẹ́ lọ sí wájú. Tó bá gba àwọn ọmọ iṣẹ́ tí wọn ò ní tẹ̀lé òfin, ó máa jẹ́ kí ilé-iṣẹ́ rẹ kó wálẹ̀. Torí náà, gbogbo ilé-iṣẹ́ ló ní òfin tó máa tẹ̀lé kí àwọn ènìyàn kó ba lè mọ̀ pé à, ilé-iṣẹ́ tó dára ni ilé-iṣẹ́ torí náà.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Óriṣirisi ọ̀rẹ́ ni mo ní, àwọn ọ̀rẹ́ tajọ́ ṣẹ́ kékeré, àwọn hin ta jo lọléiwe àti àwọn hin tajo ń gbé inú àdúgbò. O ti pẹ́ lọ́pọ̀lọ́pọ̀ tí mo ti rí gbogbo wọn, ṣùgbọ́n ilé ìwé gíga ni mo wà, èmi àti àwọn ọ̀rẹ́ tí a jọ ríra wa ní ilé ìwé gíga. Oun lajọ́ wa sìn tí aṣèjọ máa ń ṣe oríṣiríṣi nǹkan, tajo máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ àti nǹkan tí ó fi máa ń mú inú wa dùn, tí a fi máa ń ṣe nǹkan ṣùgbọ́n oníkálukú fẹ́ ṣèpàdé ní ọdún tó ń bọ̀ kí a bá lè ríra wa, a máa ṣe ìpàdé.

Ṣé o gbàgbọ́ nínú Ọlọ́run? Mo jẹ́ ẹni tó gbàgbọ́ nínú Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nítorí Ọlọ́run jẹ́ ẹni tí ó dá ayé àti ọ̀run àti ilẹ̀ àti oorun àti òṣùpá àti àwọn oríṣiríṣi nǹkan ní àti gbà tà ye tí ń jí ayé tí wọ́n ti dá ayé. Òun ni mo ti gbàgbọ́ pé Ọlọ́run wà nítorí ìjọba sí Ọlọ́run kò ní ṣé ǹkan tó ń jẹ́ ẹ̀mí kò sí ní ṣé ǹkan tó ń jẹ́ ikú. Òun ni mo ṣe gbàgbọ́ pé òun ni dá gbogbo ǹkan ayé yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn wà tí wọ́n ò gbàgbọ́. Ṣùgbọ́n ni témi mi gbàgbọ́ nítorí tí ó bá sí Ọlọ́run, àwọn nǹkan mìí wà tí ò ní bẹ́ẹ̀, ẹ̀mí ò ní bẹ́ẹ̀, oríṣiríṣi nǹkan ò ní bẹ́ẹ̀. Òun ni ó máa ń ṣe alákààyé tí oníkaluku dẹ́mo pé Ọlọ́run, òun ni ó dá ayé.

Báwo ni ìwà rẹ ṣe rí àti ìbáṣepọ̀ tí o ní sí àwọn ọ̀rẹ́ rẹ? Ìbáṣepọ̀ tí mo ní sí àwọn ọ̀rẹ́ mi, ó jẹ́ ìnúgidi àti ìwà mi. Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé ó máa ń fa ara bale. Mo sì jẹ́ ènìyàn tó tutù nínú ọkàn. Lọ́pọ̀lọpọ̀ tí mi o sì ń múyàn sínú, òun ló fi jẹ́ kí ìwà mi kó dára. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi, àwọn mi wọ́n ò ní iwá gidi. Ṣùgbọ́n ènìyàn máa ní láti máa mọ̀ bó ṣe máa wùwà pẹ̀lú wọn orẹ̀. Nítorí náà, tí mo máa fẹ́ kí ọ̀rẹ́ ẹ dára kó dáa ju, o gbọdọ̀ jẹ́ ẹni tí rẹ̀ pé ìwà yín o gbọdọ̀ gbà, kí ọ̀rẹ́ yín balẹ̀ máa ṣe dáadáa kó ba à le pẹ̀.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi tí mo ní fún ọjọ́ iwájú, òun náà ni mo sì ti ń ṣe ètò rẹlẹ láti ìsìn. Nítorí ọjọ́ iwájú, ọjọ́ tó jẹ́ kí ó rẹ̀ kó eyàn máa gbádùn pẹ̀lú àwọn ìyàwó àtàwọn ọmọ ẹni ọjọ́ iwájú jẹ. Nítorí náà ni mo sì máa ń ṣiṣẹ́ nísìnyí kí n bá lè jẹ́ ènìyàn ńlá ní ọjọ́ iwájú, má bàá jẹ́ ènìyàn yẹpẹrẹ. Nítorí náà mo sì máa ń ṣe oríṣiríṣi ètò láti ìsìn kí n bá lè lówó lọ́wọ́, kí n bá lè kọ́lé, kí n bá lè rálé, kí n fi lè ṣe ọgbọ́n kan fún ìyá mi àti àwọn òbí mi àti oníkálukú tó súnmọ́ mi lọ́pọ̀lọpọ̀ kí gbogbo wa kí a bá lè máa jẹ́ ẹni tí máa jáye lọ́pọ̀lọpọ̀.

Ṣé o jẹ́ ẹni tí máa ń kọrin? Mo jẹ́ ẹni tí máa ń kọ orin àwọn èèyàn nítorí èmi nìkan mi lè da kọ orin nílẹ̀ kì í sì máa kọ. Ṣùgbọ́n orin tí àwọn ènìyàn bí i àwọn elẹ́sẹ̀ rẹ ńlá, bí i àwọn barista, àwọn Ayinde tí wọ́n ti kọ́ kalẹ̀, orin àwọn èèyàn ni mí máa ń kọ. Èmi nìkan o le dakọ oorin kalẹ̀ kì í sì máa kọ. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tí fẹ́ran láti máa gbọ́ orin gan lọpọlọpọ láti kékeré mi torí oríṣiríṣi orin ni bàbá mi ti máa ń gbọ́ tí mo sì ti máa tẹ́tí kalẹ̀ gbọ́. Iru awonOrin yen, iru awon orin à Alabi, òun ni bàbá mi fẹ́ran láti máa gbọ́ tí mo náà sì máa ń gbọ́ tẹ́lẹ̀ ẹ́ wọn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sùn? Tí mo bá ń sùn, mo jẹ́ ẹni tí kò kí mọ nǹkan tí mo máa ń ṣe nítorí náà, kò sí ǹkan tí mo máa ń ṣe ṣùgbọ́n mo mọ̀ pé mi lè máa jarun pá tàbí kí máa hórun. Ṣùgbọ́n kò sí ẹni tó ti sọlẹ̀ fún mi wípé mo máa ṣe nítorí náà, kò sí nǹkan tí mo bá ṣe tí mo bá sùn. Ti bá sì ti jí, máa fọ eyín mi, màá lọ wẹ̀, màá sì kí ìrun sí Ọlọ́run. Lẹ́yìn náà, màá da iná oúnjẹ tí mo fẹ́ jẹ, màá sì jẹun, màá sì wọṣọ, màá sì ṣe iṣẹ́ ilé tí ó ti ṣe, màá gba ọ̀nà ibi iṣẹ́ ma lọ, kí n bá lè máa ṣiṣẹ́ lọ.

Ṣé o máa ń wo àwòrán? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń wo àwòrán lọ́pọ̀lọpọ̀, ti mo sì máa ń wo àwòrán ara mi jù. Nítorí tí mo bá ti wo inú àwòrán, màá fẹ́ máa wo bí ojú mi ṣe ń rí, bí irun mi ṣe ń ri, bóyá mo sì ti ṣe kíní yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a fi máa ń ṣe oge nìyẹn fún ìràwa, àbí ló máa ń tọ́jú ràwa kí àbàle má jẹ́ kí ara wa máa mọ̀ọ́ tótó. Ìmọ̀tótó òní máa ṣe gun àrùn gbogbo nínú ara. Tí o bá jẹ́ ẹni tó ní ìmọ̀tótó gidi, gbogbo ara rẹ kò ní mọ̀ọ́ tónítóní. Tí àwọn ènìyàn ò sì ní máa rí ẹ bí ẹni tí wọ́n ṣì lè fi máa gbàdúrà kí a wọ́n rí bí èèyàn fún ara rẹ̀

Wákàtí mélòó ni o máa ń fi wo ago ẹe lójojúmọ́? Tí mo bá ti jí, mo máa kọ́kọ́ wo ago nítorí ojoojúmọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń wo ago. Nítorí pé ago ni máa ń jẹ́ kí èèyàn máa mọ nnkan tó yẹ kó ṣe ní àsìkò tó yẹ kó yẹ. Nítorí náà mo sì máa ń wo ago mi lójoojúmọ́ kí ń bá lè máa wo ìṣẹ́ju ìṣèjú. Láàárín wákàtí kan, mo lè wo ago bí ẹ́ẹ̀mẹ́wàá nítorí pé kí ń bá lè mọ̀ àsìkò tó yẹ kí ń ṣe ń ṣe nǹkan tó tọ́ fúnraà mi. Nítorí tí bá wo ago, ago lè lọ kí n má mọ̀ nǹkan tó yẹ kí ń ṣe. Nítorí náà ojoojúmọ́ ni mo fi máa ń wo ago ọwọ́ mi.

Bawo lo ṣe ma n san owo àwọn osisẹ tí àwọn òṣìṣẹ́ mi bá ti ṣiṣẹ́ torí ìparí oṣù ni a máa ń sanwo fún gbogbo òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa. Tó bá ti di ìparí oṣù tí àwọn òṣìṣẹ́ ti ṣiṣẹ́ tán, a máa sì fún wọn ní owó tí o yẹ kan gba. Ṣùgbọ́n ẹni tó bá ti takò sí òfin àti kíni tí ilé iṣẹ́ múlẹ̀, wọn máa jọ nínú owó iṣẹ́ tó sì ti máa ní àdéhùn kalẹ̀ wípé tó bá ti ṣe báyìí, o ní gbà owó rẹ̀ pé òfin máa ń fa àwọn oríṣiríṣi nǹkan tó ti máa ń ṣẹlẹ̀ tí àwọn owó òṣìṣẹ́ mi ò kí n pẹ́ nítorí wọ́n ti takò sí iṣẹ́ àti òfin tan fún wọn níbi iṣẹ́ tí wọ́n o sì tẹ̀lé, to sì máa jẹ́ kí wọ́n dín owó iṣẹ́ wọn kù.

Ṣé o ti lo ago ọwọ́ rí? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń lo ago ọwọ́ láti kékeré, ló ti mú mi lára. Láti ìgbà tí mo ti wà ní ilé-ìwé kékeré mi tí wọ́n ti fi mí jẹ ẹni tí máa ń lu ago, nítorí mo ṣe máa ń tètè dé ilé-ìwé nigbà náà lọun, ni mo ti wáa ra ago tí mo máa ń wọṣọ, ọtí nú mi sì máa ń dùn tí mo bá ti ń bọ ago ọwọ́. Títí tó fi mú mi lára dàgbà tí mo fi máa ń wọ ago ọwọ́ tí mo fi sì dá lọ́pọ̀lọpọ̀ tí inú mi sì máa ń dùn tí mo bá ti wọ ago ọwọ́. Ó máa ń jẹ́ kí ìmúra mi pé ntori ti mo bá ń lo ago ọwọ́, ó máa dàbí ìmúra mi ò tí pẹ́, ó fi máa ń jẹ́ kí màá lo ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀ nbáyé? Rárá, mi jẹ́ àwọn ènìyàn tuntun tí máa ń ṣe àwọn nǹkan isembáyé, ṣùgbọ́n mo máa ń wo àwọn nǹkan oríṣiríṣi nǹkan tó máa ń ṣe. Nítorí Mùsùlùmí tí mo jẹ́ ó tako láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé, nítorí àwọn oríkọ̀-òrìṣà ni wọ́n máa ń ṣe níbẹ̀. Ní kó ṣe je n fẹ́ràn láti máa lọ síbẹ̀, nítorí náà mo gbúdọ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀un ni ẹni tó dá ìdá ti àwọn ayé, tí gbogbo àwọn èèyàn sì mọ̀ sí Ọlọ́run, tí ó máa ń ṣe dáadáa fún àwọn èèyàn. Òun nìkan ni a mọ̀ sí adéèdá.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́, òun náà ni èdè àwọn Igbo. Njẹ́ ẹni tó ti lọ sí ilẹ̀ Igbo, ní ẹ̀ẹ̀kan rí tí mo sì ti rí bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀. Ó sì máa ń wù mí láti gbọ́ èdè wọn ní ọ̀pọ̀lọpọ̀ nítorí tí ó bá n sọ èdè Igbo lẹ́gbẹ̀ẹ́ mi tí ì bá gbọ́ ǹkan tí mo máa ń sọ, ó máa n dà bíi pé wọ́n fi ń bú mi ni, ṣùgbọ́n ó kàn le jẹ́ ǹkan mi lo n sọ, nítorí náà mo fẹ́ gbọ́ àwọn èdè yìí kí ń ba lè máa gbọ́ ǹkan tó sọ nítorí ọmọ Igbo mo fẹ́ran ọmọ Igbo lọ́pọ̀lọpọ̀. O le je ọmọ Igbo ni mo sì máa gbada fẹ. Isoju yinnáà ni mo sì fẹ́ kọ́ èdè yẹn n lẹ́ẹ̀ láti ìsìnyí lọ.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, oun náà ni kí n kọ́ bí àwọn ènìyàn tí máa ń ṣe, bí àwọn ẹni tí máa ń ta ilẹ̀ tó máa ń ra ilẹ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ owó wà nínú ilẹ̀ àti ilẹ̀ rírà, ilẹ̀ títà. Ó sì máa ń jẹ́ kí àwọn ènìyàn kan ri tí wọ́n ṣe. Ṣùgbọ́n èmi ṣì máa kọ́ n jọ kan tí e mi náà máa ma ta tí mo máa rà, tí àwọn ènìyàn sì máa ma ra lọ wọ mi ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Àwọn iṣẹ́ ìmọ̀ tuntun tí mo tún fẹ́ mọ̀ náà ni àti ìmọ̀ tuntun lọ́pọ̀lọpọ̀ tí mo lè sọ níjọ́ mi. Ṣùgbọ́n torí àkókò, mo máa sọ ẹyo kan yíi nítorí mo fẹ́ mọ ìmọ̀ yìí lọ́pọ̀.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá, mi tí è mọ àmì ìràwọ̀ mi. Mi tí mọ̀ pé àwọn èèyàn wà tí ó máa ń mọ àmì ìràwọ̀ àbí ǹkankan tí ń jẹ́ àmì ìràwọ̀. Ṣùgbọ́n mo lé béèrè lọ́wọ́ ìyá mi ǹkan tí ó ń jẹ àmì ìràwọ̀ àti pé kí ni àmì ìràwọ̀ rán mi. Nítorí mo má fẹ́ mọ̀, mo lè má fẹ́ kọ́ lọ́pọ̀lọpọ̀ kí ń bá lè máa ti àwọn ọmọ mi àti àwọn oníkálukú àwọn èèyàn tí ó máa fi è mọ̀. Ṣùgbọ́n àmì ìràwọ̀ jẹ́ ǹkan tó yẹ kí èèyàn mọ tí èmi ò sì mọ̀, ṣùgbọ́n mo má fẹ́ mọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ àti àná? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ àti àná lọ́pọ̀lọpọ̀, kò ju rí kọ gbé kaná kí ó gbóná kì í ti jẹ, ṣùgbọ́n tí ó bá ti bàjẹ́ tó jẹ́ pé mo ti gbàgbé ẹ̀ sílẹ̀ tó sì ti wá bàjẹ́, mi ò ní jẹ mọ́ nítorí pé ó ti bàjẹ́. Ṣùgbọ́n kò dá láti máa da oúnjẹ nù gẹ́gẹ́ bí èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà níta tí ebí ń pa tíwọn rí oúnjẹ jẹ, tan sì ń wá bí wọ́n ṣe máa ń ron oúnjẹ jẹ. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé o ni oúnjẹ ń lé o tun sì ń dànù, àwọn èèyàn máa ń bínú sí ẹ pé àwọn èèyàn ní jẹ oúnjẹ nù báàyò tí àwọn èèyàn kan o sì ti rí jẹ. Nítorí náà mo se máa ń jẹ àwọn oúnjẹ àjẹkù tàbí kí n dàna oúnjẹ tí ó máa ń tọ́ra mi nìkan tí màá mọ̀ pé mi ò ní dànù tí ń ba lè jẹ tán.

Ṣé o máa ń dáàbò bo àwọn ẹbí ẹ tàbí àwọn ọ̀rẹ́ ẹ tí ǹkankan bá ti ṣẹlẹ̀ sí wọn ní ibi tí ọ́ bá wà? Mo jẹ́ ẹni tí máa ń dáàbò bo àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi lọ́pọ̀lọpọ̀ nítorí tí ibí tí ǹkan bá ti ṣẹlẹ̀ ṣi eń tò súnmọ́ mi, èmi ni ẹ máa kọ́kọ́ bá ń bẹ́ àfi tí mio bá mọ̀. Nítorí náà ó ṣe jẹ́ kí àwọn ènìyàn fẹ́ràn mi lọ́pọ̀lọpọ̀ nítorí mo máa ń bá mi níwájú nínú gbogbo ǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀. Nítorí náà ni mo ṣe máa ń jẹ́ kí gbogbo ìgbà tí ǹkan bá máa ṣẹlẹ̀ kí n máa wá ń bẹ́. Nítorí èmi ni mo máa yanjú ẹ láti fi dá àbò bo àwọn ẹni tí mo fẹ́ràn kí ǹkankan má bá ṣe wọ́n ni mo fi máa ń ṣe àwọn ǹkan báyì lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Mo jẹ́ ẹni tó jẹ pé mo máa ń dára mí yá lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a máa ń lọ sí ilé ìtura tàbí ilé ìdárayá láti lọ ṣe fàájì, láti ra oríṣiríṣi nǹkan mú, oríṣiríṣi nǹkan jẹ kí inú wa bá lè dùn nítorí fàájì máa ń jẹ́ kí inú ẹ̀nìyàn kú mọ́, jẹ́ kí inú ẹ dun, ó sì máa ṣe àwọn nǹkan oríṣiríṣi. Ní mọ̀ ṣe máa ń ṣe àwọn kínní yí lọ́pọ̀lọpọ̀ kí n ba lè mọ ara mi láti jẹ́ kó yá àti pé lẹ́yìn náà mo máa dé lè máa lọ sùn kí a má ba lè nà àti pé kí gbogbo nǹkan dáradára kó ba lè máa ṣẹlẹ̀ sínú ayé mi.

Ṣé o fẹ́ràn láti wà ní òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wà ní òkè lọ́pọ̀lọpọ̀ nítorí ẹni òkè òun ni àwọn èèyàn máa ń rí bí ẹni tó yẹ káwon máa gbójúlé àti àwọn ẹni tí o yẹ kan máa fi ṣàdúrà fún rawọn. Mo jẹ́ ẹni tí máa ń wà ní òkè lọ́pọ̀lọpọ̀ láti iléwe mi nítorí mo jẹ́ ẹni tí mo mọ̀ọ́wé lọ́pọ̀lọpọ̀ tí àwọn èniyàn sì máa ń wà àwọn fẹ́ dàbí mi ká wọn na ba lẹ mọ̀ọ́wé bá yi ọ. Èmi sì máa ń jẹ́ ẹni òkè láti kékeré nítorí mo máa ń fẹ́ràn ká àwọn èèyàn máa rí mi gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n fi ń tọrọ èèyàn fúnra wọn. Èmi sì máa ń ṣiṣẹ́ dáadáa kí emi na ba lè di ẹni tí ọ máa fẹ́ràn láwùjọ. Mò ní jẹ́ ẹni yẹ̀yẹ á bẹ́ ẹni àfojútì àbí ẹni àfojúdi, èmi sì máa ń ṣe iṣẹ́ ara mi dáadáa.

Ṣé, ṣe o máa ń mu àwọn nǹkan dúdù tàbí omi lásán? Mo jẹ́ ẹni tí ó máa ń mu àwọn nǹkan dúdù lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n tí mo bá ti mú wọn, ó máa ń jẹ́ kí inú rọ mí tó sì máa ń fa jẹ̀dí jẹ̀dí sínú ago ara mi tí mò sì fẹ́ràn. Bí mo ṣe fẹ́ràn láti máa mu omi tàbí tí bá fẹ́ mu nǹkan tó dùn, ó máa jẹ́ èso tàbí àwọn ọsàn àti àwọn ogẹ́dẹ́ ni mo má popọ̀ tí mo sì máa lò tí mo sì máa ń mú tàbí kíkọ́ mu omi lásán nítorí ó máa ń jẹ́ kí gbogbo ara sílẹ̀ tí ó bá ti mu omi tán. Gbogbo wàhálà ẹ máa sílẹ̀ kò sì ní sí nǹkan burúkú nínú ago ara rẹ mọ́ tó sì máa jẹ́ kí gbogbo ohun ẹ kó là àti gbogbo nǹkan tí o bá fẹ́ ṣe kó bá lẹ máa ṣe dáadáa.

Kí ni o máa ń ṣe láti tayọ sí ara àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ẹ? Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, wọ́n jẹ́ àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ ní abẹ́ mi, témi náà sì ni ọ̀gá tó ń ṣiṣẹ́ ní orí mi. Tí oní kaluku ṣì máa ń gbọ́rọ̀ sí ọ̀gá wọn ní ẹnu. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀, ó gbọdọ̀ jẹ́ ẹni tí máa fi etí sílẹ̀ láti máa gbọ́ nǹkan tí àwọn ọ̀gá wọn bá sọ kí ilé iṣẹ́ kó ba lè máa dùn, kó sì máa lọ síwájú, kó sì máa tẹ̀lé òfin ilé iṣẹ́. Nítorí ilé iṣẹ́ ó jẹ́ ibi táwọn èèyàn tí máa wà, tí wọ́n sì máa ń ṣiṣẹ́. Nítorí tí àwọn òṣìṣẹ́ àbí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí wọ́n ò bá tẹ̀lé òfin, kò sí bí ilé iṣẹ́ ṣe fẹ́ rú òkè tí àwọn ẹlòmíràn sì máa wá, táwọn sì máa wá ṣiṣẹ́ fún wọn.

Irú alábàáṣiṣẹ́ pọ̀ wò ni o fẹ́ràn? Alábàáṣiṣẹ́ pọ̀ tí mo fi ń ràn ní ilé iṣẹ́ mi kójú alábàáṣiṣẹ́ tí máa ń gbọ́ òrò sí ọ̀gá lẹ́nu, tó sì máa ń mú nǹkan wá sí orí tábìlì fọ́gà kí ọ̀gá ba lè wò ó kí ilé iṣẹ́ máa lè lọ síwájú àti olùṣiṣẹ́ tí ó ní òǹtọ̀. Nítorí tí ó bá sí òotọ̀, kò sí bí àjọṣepọ̀ ò le fẹ́ wà láàárín ọ̀gá àti ọ̀mọ̀ṣẹ́. Òotọ̀ gbódọ̀ wá kí ilé iṣẹ́ ba lè máa lọ sókè, ni mo ṣe fẹ́ràn irú àwọn olùṣiṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa maa ń mú oríṣi iṣẹ́ ọgbọ́n wá àti iṣẹ́ àti ìmọ̀ tí ilé iṣẹ́ lè fi máa lọ síwájú. Àwọn èèyàn bẹ́ẹ̀ ni mo fẹ́ràn.

Ṣé o máa ń gba ẹ̀bùn lọ́wọ́ ènìyàn? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń gba ẹ̀bùn lọ́wọ́ ènìyàn nígbà tí kò n ṣe pé wọ́n jẹ́ ẹni tí mo ti ṣe tàbí ẹni tó fẹ́ ṣe nǹkan ìkà fún mi ni mo ò ṣe ní gba ẹ̀bùn lọ́wọ́ èeyàn. Mo je ẹniti tó jẹ́ o máa ṣe jẹ́jẹ́ nínú ayé tí àwọn èèyàn ò sì ní mú sínú, nítorí náà mo sì máa ń gba ẹ̀bùn lọ́wọ́ àwọn ènìyàn, èmi náà sì máa ń fún àwọn ènìyàn lẹ́bùn. Tí mo bá rí pé, a! Ẹni yii ó nílò kíni yii mo máa sì fún un ní ẹ̀bùn nǹkan yẹn kí ó ba lè máa lo, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì máa ń fún èmi náà lẹ́bùn ní àwọn nǹkan tó ní ìwúlò fún mi tí mo lè lò fún àgbo ara mi, tí èmi náà sì máa gba lọ́wọ́ wọn pẹ̀lú ìdúnà.

Ṣé o ní àwòrán èèyàn nínú ilé ẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwòrán ọ̀rẹ́ mi àti àwọn ìyá àti bàbá mi àti àwòrán tí àwọn ẹbí wa yà ní ọkọ̀n ṣoṣo. Mo ní nínú ilé mi tí mo gbé sí inú ilé. Àwòrán yẹn, mo fẹ́ràn àwọn àwòrán lọ́pọ̀lọ́pọ̀ nítorí wọ́n máa ń mú ilé dáradára tí àwòrán bá ti wà ní inú ilé. Ni mo sì fẹ́ràn rẹ̀ láti máa wo àwọn àwòrán ọ̀rẹ́ mi àti àwọn èèyàn tí mo nífẹ̀ẹ́ sí. Ni mo sì ní àwòrán òye oníkálukú tí mo máa ń gbé sílé, te mo náà sì máa ń wò láti máa jẹ́ kí àwọn kan kí ó máa lè dìbí ṣe ẹkò rí. Ni mo sì máa ń ní àwọn àwòrán nínú ilé mi tí mo máa ń wò.

Báwo ni o ṣe máa ń ṣe ètò fún ìrìnàjò tí o bá fẹ́ lọ? Tí mo bá fẹ́ lọ sí ìrìnàjò láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni mo ti máa ṣe ètò ìrìnàjò mi kalẹ̀. Nítorí mo ní fẹ́ kí ǹkankan dí mi lówó tàbí kí ǹkan ba ìrìnàjò mi jẹ́ ni mo ṣe máa ṣe ètò mi láti bí ọ̀sẹ̀ kan kalẹ̀. Maa kó àwọn aṣọ mi sínú ibi tó ye ki n ko ṣi. Bí ó bá sì ti dìgbà tí mo n lọ, mo máa wọlé daadàá kí n wo àwọn nǹkan tó wà tí mi o gbàgbé ǹkan kan, kí nkan máa lo gbàgbé kí ó máa jẹ́ pé mo máa padà wálé láti wá mú nkan. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ìrìnàjò mi tí mo sì máa jáde ní ọjọ́ náà tí mo bá ń lọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ọkàn mi jẹ́ ohun tó ṣé pé mo máa ń tẹ̀lé lọ́pọ̀lọ́pọ̀. Tí ọkàn mi bá ṣe ní kí n pàrọ̀ nǹkan, mo máa pàrọ̀ rẹ̀ nítorí ọkàn mi ò kí ń tọ̀ mí jẹ. Ohun tí ọkàn mi bá ṣe báyìí, òun ni ó máa ń jẹ́ ohun kan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nínú ìkan tí gbogbo pé kó yẹ, mo máa ń ronú pẹ̀lú làákàyè mi. Gbogbo pé kíni jẹ́ ọkàn mi ni máa ń darí mi, torí làákàyè, òun ni ó lágbára jù nínú ara tó sì máa ń darí ọ̀yàn. Tí nǹkan bá ṣe làákàyè, òun ò ní rántí nǹkan kan mọ́, ọkàn gan òni lè ṣiṣẹ́ dáadáa mọ́, ò ní ní kí ni fún àwọn èèyàn mọ́. Ṣùgbọ́n làákàyè, òun ni wọ́n á ń jẹ́ kí mọ̀ bí mo ṣe máa pa ọ̀rọ̀ ọkàn mi àti èrò mi lọ́nà tó yẹ kó yẹ.

Ṣé o ní ẹ̀tọ́ láti fi ènìyàn sí ibi iṣẹ́ ọ̀gá rẹ? Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti mú ènìyàn wá sí ibi iṣẹ́ a. Tí mo bá rí nǹkan tí ó ní tọ̀un yẹn ní npe àà, ènìyí, o máa jẹ́ kí iṣẹ́ kó lọ síwájú, kí iṣẹ́ kó gòkè. Mo máa mú un wá, tó bá ṣe pé ó lóòótọ́, tí gbogbo ìwé iṣẹ́ rẹ̀ tó ṣì pé dáadáa. Mo máa mú un lọ sí ọ̀dọ̀ ọ̀gá, ọ̀gá sì máa yẹ̀ ẹ́ wò, a sì gba sí ibi iṣẹ́. Tó bá jẹ́ pé a nílò ẹni tó fẹ́ ṣiṣẹ́ ni, a máa gba. Ṣùgbọ́n tí ó bá sẹ́yàn nlẹ̀ tó nílò iṣẹ, a mà mọ́ tí a ṣe máa ṣe.

Ní ìgbà wo ni o máa ń sùn? Igbà tí mo bá fẹ́ sùn, o ma jẹ ní alẹ́ tí ilẹ̀ ti ṣú, tí òòrùn sì ti wọ patapata. Nítorí tí ó bá ti di aago méje mo tí máa máa ṣe ètò oúnjẹ tí mo bá fẹ́ jẹ. To bá sì ti di aago mẹ́jọ, màá lọ kírun. Tó bá di aago mẹ́sàn án, màá sì jẹ́un alẹ́. Ṣùgbọ́n nígbà mí e jẹun alẹ́ ní aago mẹ́jọ àbọ̀, nítorí kí n bá lè máa jẹun ní nigbà tí àsìkò bá lò. Mo sì máa ń jẹun bẹ́ẹ̀. Ṣùgbọ́n ounje ó jẹ́ ohun tí máa ń mú ara jí pepé. Lẹ́yìn náà mo má sùn ní aago mẹ́wàá nítorí mo gbọdọ̀ jí ní àárọ̀ kùtùkùtù ní òwúrọ̀. Nítorí mo ń lọ sí ibi iṣẹ́ tàbí ọjọ́ tí mo bá lọ sí ilé ìwé. Ṣùgbọ́n ní pari ọ̀sẹ̀, mo máa ń rí orun sùn dáadáa, orun tó gùn.

Báwo ni o ṣe máa ń ṣe ètò ìdójúkọ? Tí mo bá tí ń dojú kọ nǹkan ní ibi iṣẹ́ mi tí agbára mi ò ká mọ́, máa lọ bá àwọn ẹni tó jù mí lọ ní ibi iṣẹ́ tí wọ́n lè ràn mí lọ́wọ́, tàbí àwọn ẹni tó ń ṣe iṣẹ́ ńbẹ̀rẹ̀, àbí àwọn ẹni tó mọ̀ nípa iṣẹ́. Nítorí ẹni tó bá jù ìyẹn lọ, òun ni ó máa ń bèrè ìkìnílọ́wọ̀ ẹ̀, tàbí ọmọ kékeré tó ní láka ẹ̀, tó ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀, òun ni ó máa ń bèrè. Àwọn ìdojúkọ, lẹ́yìn ná wá sì wá wò dáadáa, wá wo èyí tó wúlò fún ẹ, tó sì jẹ́ pé ó lè jẹ́ kó parí ìdojú kọ ẹ, wá wò, wá sì fi ètò sí dáda, wá sì má wò dáada.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Ọkùnrin ni mí, nítorí náà ni mo ṣe máa ń jẹ kin máa gẹrun mi. Mo jẹ́ ẹni tí ó máa ń gẹrun ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tàbí ẹ́ẹ̀ẹ̀méjì ní ọ̀sẹ̀ méjì. Nítorí irun mi jẹ́ irun tó máa ń tètè kún lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń lọ sí ibi tí wọ́n ti máa bá mi gẹ kí gbogo irun mi ba lè wálẹ̀. Nítorí tí irun mi bá pọ̀ lọ́pọ̀lọpọ̀ kò ní jẹ́ kí n dára jù, ni mo ṣe máa ń gẹrun mi ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Nítorí àwọn irùngbọ̀n mi náà ọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó sì máa ń ṣe nǹkan oríṣìíríṣìí nínú ara tí mo sì máa fi gẹ gbogbo náà dànù.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́ po ẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́ po nítorí bí o bá se ìwádìí àwọn alábàṣiṣẹ́ pẹ́, o lè jẹ́ níbi tan ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, tan ti lé wọn kúrò, wọ́n ti ṣe nǹkan tí ó dára ń bẹ́ẹ̀ ni wọ́n ṣe lé wọn kúrò, tí wọn o sì ní mọ̀ wa sì gba wọn sí ibi iṣẹ́, wọ́n sì máa ba ilé iṣẹ́ jẹ́ fún ẹ. Nítorí náa o gbòdo ṣe iwájì wá wo ìwé wọn, wá bèèrè àwọn ǹkan làká ẹ́ tí wọ́n ti ní tẹ́lẹ̀ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́, àwọn oríṣiríṣi ǹkan ó n ni àwon ẹniyàn fi máa ń béèrè lọ́wọ́ alábàṣiṣẹ́ pọ̀, wọ́n láti mọ. Àwọn nǹkan tó yẹ àti èèyàn tó tọ́ tó yẹ kí èèyàn gba sí ibi iṣẹ́. Kí eyan kan máa lo gba ẹnikẹ́ni sí ibi iṣẹ́ tó kọ̀ máa dojú iṣẹ́, ti ó nì tẹ́lẹ̀ òfin, tó sì máa jẹ́ kí àwọn oníbàárà èèyàn kó ṣá kúrò ní ilé iṣẹ́ náà.

Ṣé o màá n ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n bá ni? Bẹ́ẹ̀ni, mo ma n ṣe ìrànlọ́wọ́ fún oríṣìíríṣìí èèyàn lọ́pọ̀lọpọ̀. Nítorí ènìyàn o mọ nǹkan tí oríṣìíríṣìí èèyàn tó n ba ṣe nínú ayé wọn. Òun ni mo ṣe ma n ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹni tí mo bá ri pe. Wọ́n nílò ẹ̀tọ́ nǹkan náà. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílùú tí ẹbí npa ti wọ̀ ri oúnjẹ jẹ, ṣùgbọ́n àwọn ènìyàn àbí àwọn ìjọba wọ́n o ra yẹ láti tún ìlú ṣe. Wọ́n kò fi gbogbo ẹ lẹ́ni ṣùgbọ́n àwọn ènìyàn kọ̀ wa tó ma n ṣe ẹ̀tọ́ bẹ́ẹ̀ fún àwọn ará ìlú kí ìlú balẹ̀ máa ròkè si.

Ṣé o ní ọgbà ní ilé rẹ? Rárá, mi ní ọgbà tó tóbi lọ bẹ́ẹ̀ ní ilé mi. Ṣùgbọ́n mo ní ọgbà kékeré kan tí ó jẹ́ pé ó lè gba mọ́tò kan tí eyan bá gbé síta. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ mi, mo ní ọgbà tó tóbi dáadáa, nítorí ní ilé iṣẹ́ wa, oríṣiríṣi àwọn èèyàn jàǹkàn jàǹkàn ni wọ́n máa ń wá tí wọ́n máa gbé ọkọ̀ bọ̀gìnnì wá tí ó jẹ́ pé ó máa tóbi lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa gba inú ilé iṣẹ́ wa kí a bá lè máa rí ààyè láti fi máa ṣe ńkan. Ṣùgbọ́n ní ilé wa, a ní ọgbà kékeré tí ó jẹ́ pé a kò lè máa ṣeré díẹ̀díẹ̀ nibe ni.

Ṣé o mọ bí a tí ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀. Láti ìgbà tí mo ti kéré ni mo ti kọ́ bí a ti ń ṣe máa ń gun kẹ̀kẹ́ títí tí mo fi dàgbà níìsín. Mo máa ń gun kẹ̀kẹ́ ní ìgbà kékeré lọ pẹ̀lú owó oúnjẹ mi tí ó jẹ́ pé a máa lọ sí ibi tí a ti máa ń sanwó lọ fi gun kẹ̀kẹ́ tí bí wákàtí kan tó jẹ́ pé tó bá le bá nǹkan jẹ nínú kẹ̀kẹ́ yẹn, mo máa sanwó mi nítorí ó ti bàjẹ́ àbí kò gba bàtà àbí aṣọ rẹ. Láti ìgbà yẹn náà ni mo ti máa gun kẹ̀kẹ́ wá títí tí tí mo fi dàgbà tí mo ti fi ń wá tí mo ti fi ra kẹ̀kẹ́ fún ara mi náà tí èmi náà ń wà ní ilé tí kò ní lílò láti lọ sí ibi tí wọ́n ti ń fowó gun láti máa san owó gun mọ́.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi òun náà ni kí n má sọ fún àwọn èèyàn pẹ̀lú ẹnu ara mi pé òun bayii ni mò ń ṣe o tàbí kí n ju sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èèyàn kí ó ní káluku o máa rí. Tàbí àwọn tí mo ṣiṣẹ́ fún kó máa polówó mi fún àwọn èèyàn. Ìgbà ẹni bayo ló ṣiṣẹ́ eyìí fún mi o, ó sì dára, ó sì mọṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Iru àwọn orisirisi ìlànà tí mo fi máa ń polówó ni. Tàbí kí n sọ wò fún àwọn èèyàn tí wọ́n bá máa ń polówó káàkiri, tí wọ́n bá máa pín ìwé fún àwọn èèyàn kó máa le rí àwọn iṣẹ́ tí mò ń ṣe, àwọn ìlànà orisirisi tí mo máa ń gbà láti polówó fún àwọn ènìyàn ni yen.

Irú oúnjẹ wo ni o fẹ́ràn? Oúnjẹ tí mo fẹ́ràn oun na ni iyán àti ẹ̀fọ́ ẹlẹ́gusi. Mo jẹ́ ẹni tó fẹ́ràn iyán lọ́pọ̀lọpọ̀ láti kékèré tí màmá mi ti máa ń gun iyán fún wa láti jẹ, nítorí náà ni mo ṣe fẹ́ràn iyán yii lọ́pọ̀lọpọ̀ títí mo fi dàgbà nísìnyí tí mo sì máa ń rà jẹ níta. Ó ti lé ní ọ̀sẹ̀ mẹ́ta tí mo tì jẹ iyán kẹ́yìn, ṣùgbọ́n ó sì máa ń wù mí jẹ. Bí mo bá rí ibi tó ti ń ta, ó máa jẹ́ kí n lọ rà, témi nìkan sì máa dà jẹ tí ma sì gbádùn rẹ̀ pẹ̀lú ẹran ògúnfe tàbí ẹran àgbò tàbí tí máalù, tàbí kí n lo ẹja kí o ba lè dùn mọ́ mi. Ní mo ṣe fẹ́ràn ẹyán bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo jẹ́ ẹni tí máa ń ṣe sùúrù. Ṣùgbọ́n tí ó bá jẹ́ nǹkan yẹn, ó jẹ́ nǹkan tí mo fún ènìyàn, ó wá dìgbà, tí ó yẹ kó dà padà kó wá dà padà. Tí mo bá fẹ́ dúró dè, mo máa ń pe kó ba lè mọ̀ pé, à, ohun tí mo fún un yìí ó ti ń pẹ́ jù, kó bá mi dà padà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ènìyàn ló fẹ́ bùn mi ní nǹkan, mo máa ṣe sùúrù pé, à, ó yẹ kó ti wá fún mi ní nǹkan yìí náà, nítorí pé tí o kò bá fún mi nísinyi, ó lè dìgbà mí kò gbàgbé. Nítorí náà ni mí ṣe máa ń pe àwọn ènìyàn tí ó bá fẹ́ fún mi ní nǹkan kó ba lè mọ̀.

Irú eré-ìdárayá wo ni o fẹ́ràn láti máa ń ṣe? Eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣẹlù, òun náà ni kí máa wo eré àfẹsẹ̀gbá tàbí kí máa ṣe eré àfẹsẹ̀gbá fún àbí. Mo jẹ́ ẹni tí máa ń ṣe eré àfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí mo fẹ́ràn láti máa fẹsẹ̀ gbá eré, eré pa lọ́pọ̀lọpọ̀ ní ori pápá. Nítorí eré àfẹsẹ̀gbá ó jẹ́ ohun tí mo ti fẹ́ràn láti kéékèé tó sì máa ń múni mi dùn tí mo bá wò ó ní orí ibi tí mo ti máa ń wò ó táwọn èèyàn tí máa ń wò ó láti máa ríi lọ́pọ̀lọpọ̀. Óun ni máa ń jẹ́ kí ń máa dárayá lọ́pọ̀lọpọ̀ tí inú mi sì máa dùn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá ti pọ̀? Nígbà tí iṣẹ́ bá ti pọ̀, mo máa bá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa bá wọn ṣẹ̀pàdé pé a, ẹ jẹ́ ká paàrọ àwọn kọ̀ọ̀kan báyìí. Àwọn kíni yí ó ti pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ó sì máa jẹ́ kí àwọn oníbàárà kọ́ sì máa ma wá mọ̀ ọ. Ó yà, ẹ jẹ́ ká ṣe báyìí báyìí, a sì máa lọ pàrọ̀ rẹ̀, a sì máa mọ bí a ṣe máa ṣe é tó sì máa lè yanjú tí kò ní sì wàhalá níbi iṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá àti àwọn oníkálukú àti àwọn oríṣiríṣi oníbàárà. Ibẹ̀ ni a sì máa ti ń pàrọ̀ àwọn nǹkan kan láàárín ara wa kí ilé iṣẹ́ bá le pọ̀ máa ròkè àti wá jú sí i.

Nígbà wo ni o kẹ́yin lọ sí òde? Ìgbà tí mo kẹ́yin lọ sí òde oun na ni ọ̀sẹ̀ tó kọjá. Òde ọ̀rẹ́ mi tí ó bímọ pẹ̀lú ìyàwó rẹ̀. Ó bí ìbìjì lọ́pọ̀lọpọ̀, ọjọ́ náà á sì gbádùn ní ọ̀sẹ̀ tó kọjá nítorí àwọn ijọ́ náà kọ̀kọ̀ ṣe ẹ̀wà tí a fi kinijẹ tínú wa sí dun nínú ọ́gbẹ́. Omi eba kà náà ta sí jẹba. Ṣé ní kaluku gbádùn òde náà? Toun gbé hán. De yìí, ó rí ẹ̀wà lọ́pọ̀lọpọ̀ oríṣìíríṣìí mòmò, oríṣìíríṣìí jíjẹ ló wà táa tu dì lọlé. Iru àwọn òde yẹn, òun ni òde. Àwọn òde gidi tí ẹyan máa ń lọ.

Irú ènìyàn wo lo jẹ́ níbi iṣẹ́? O jẹ́ ènìyàn tó ní ìgboyà àti òótọ́ ní ibi iṣẹ́. Ohun mi ọ̀gá mi fi mí ṣe ẹni iwájú ní ibi iṣẹ́ mi, nítorí ẹni iwájú òun la fi ń jọba, wọ́n fi ẹni ẹ̀yìn wọ́n fi ń jọba. Ohun náà ló jẹ́ kí n máa jẹ ẹni tó fi ń yan ọ̀gàn àfi ẹni tó fi ń bèèrè ọmọṣẹ́. Nítorí tí mo bá ti ṣe bẹ́ẹ̀, kò ní sí bí ènìyàn ṣe máa ni irú ẹ̀tọ́ yẹn níbi iṣẹ́ tí ibi iṣẹ́ sì máa ma lọ sí iwájú sí i, yóò kò máa lọ sẹ́yìn lẹ́ tí ó bá ṣe olóòótọ́ ní ibi iṣẹ́

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oríṣiríṣi oúnjẹ ni mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀ láti kékeré tí àwọn òbí mi ti máa ń ṣe fún mi, ní papajulo ìyá mi ni máa ń ṣe tàbí kí n lọ sí ilé olóoúnjẹ kí n lọ rà. Òun náà ni dòdò àti ẹyin, ẹyin díndín. Mo fẹ́ràn dòdò lọ́pọ̀lọpọ̀ nítorí tó bá dín dòdò fún mi jẹ báyìí, ó máa ń dùn lẹnu mi, ó sì máa ń wù mí jẹ lọjọjumọ. Ìgbà tí mo ti jẹ oúnjẹ dòdò láàstì, ó ti tó oṣù mẹ́rin sẹ́yìn torí mi kì í jẹ dòdò lọ́pọ̀lọpọ̀. Òròjú àti lọ sínú ọjà lọ rà òun ni máa ń ṣe mi.

Irú àwọn èèyàn wo ni o fẹ́ràn jù lá àdúgbò rẹ àti pé kí ló mu ẹ fẹ́ràn àdúgbò rẹ lọ́pọ̀lọpọ̀? Àdúgbò mi ó jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà tọ́sí tí ní ìfẹ́ ara wọn, òun ló jẹ́ kí n fẹ́ràn àdúgbò mi lọ́pọ̀lọpọ̀. Àti àwọn èèyàn ta sì jọ ṣẹ́ kekére, ó sì jọ wà n bẹ̀ tí àtijọ́ máa ń ṣeré pa tí wọ́n sì máa ń jẹ́ kí inú mi dùn. Ọ̀nà gidi ó wà nínú àdúgbò mi, òun ló jẹ́ kí n máa fẹ́ran òun, àti pé gbogbo ìgbà tí mo bá wà pẹ̀lú àwọn ẹbí mi, ó máa ń jẹ́ kí inú mi dùn. Òun ni mo ṣe fẹ́ràn oríṣiríṣi òpópónà ní ilé wa àti àwọn èèyàn tó wà n bẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Kí nìkan tó fẹ́ràn pàápàá jù lọ ní ilé ìwé rẹ̀? Ní ilé ìwé gíga mi tí mo wà, ohun tí mo fẹ́ràn pàápàá jù lọ bẹ, òun náà ni àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wa níbẹ̀. Àwọn olùkọ́ yẹn wọ́n jẹ́ àwọn ẹni tí ó fẹ́ràn àwọn olù-- àwọn ẹni tí wọ́n kọ́ ni iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Nítorí tí ọmọ bá ti mọ iṣẹ́, ó máa ń jẹ́ kí inú olùkọ́ dùn. Òun lára àwọn nǹkan tó jẹ́ fẹ́ràn ilé ìwé mi nìyẹn, àti àwọn koríko àti àwọn oríṣìíríṣìí nǹkan tó bẹ́mbẹ́, ó máa ń jẹ́ kí inú mi dùn àti àwọn ẹni tí máa ń ṣọ́ ilé ìwé òun náà, àti bí gbogbo àyíká ibẹ̀ ṣe rí tó mọ́ tótóní.

Nígbà wo ni o kẹ́yìn gún ọkọ̀ ojú omi? Ọkọ̀ ojú omi ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa gùn ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ó ti tó bi ọ̀sẹ̀ tàbí bí oṣù mẹ́fà sẹ́yìn tí mo ti gun ọkọ̀ ojú omi nítorí ọ̀nà mi kò gba orí omi lọ síbi tí mò ń lọ. Ìgbbà tí mo máa ń lọ sí omi, bí àgbà tí mo bá fẹ́ lọ ṣe faidis tàbí mo fẹ́ lọ gbádùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, òun ni mo máa ń gùn. Nítorí ọkọ̀ ojú omi kò ṣe ohun tí èyàn kan máa ń gùn pàjáwìrì bẹ́yẹn. Nítorí orí omi ó léwu láti máa gùn lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, ó ni ìgbà tí mo máa ń gùn.

Ṣé ẹ máa ń ṣe àyẹ̀wò ní ibi iṣẹ́ yín? Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe àyẹ̀wò ní ibi iṣẹ́. Pápá jùlọ tí a bá fẹ́ gbà yàn tuntun, ó ní láti ṣe àyẹ̀wò. Ṣùgbọ́n tó bá ti ṣe yege tó ti ṣe dáadáa, wọn máa gbà sí ibi iṣẹ́. Àwọn ẹni tó wà níbi iṣẹ́ náà wọn sì máa ń ṣàyẹ̀wò fún wọn náà ní ìparí ọdún. Kọ́ba lè mọ nǹkan tí wọ́n ti ṣe àti àwọn oríṣiríṣi nǹkan tó ti ṣe ní ibi iṣẹ́ tó ti jẹ́ kí ibi iṣẹ́ lọ síwájú. Lẹ́yìn náà, wọ́n sì máa bùn gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá kọ́ba lè máa ṣe dáadáa si ní ọdún tó bá ń bọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn àdojúkọ rẹ? Tí mo bá tì ń dojú kọ ǹkan ní ilé iṣẹ́ tàbí ní ilé ni, tó bá jẹ́ ilé iṣẹ́, màá kí sọ fún àwọn ọ̀gá mi tàbí àwọn tó jù mí lọ ní ibi iṣẹ́ tí mo mọ̀ pé wọ́n mọ bí wọ́n ṣe máa ṣe ètò àwọn ǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nílé mi, màá lọ sọ odo àwọn òbí mi àbí àwọn ẹni tó ti dàgbà tó jẹ́ lórí ẹbí láti wo àwọn ìdojúkọ yìí. Kọ́ wo bí mo ṣẹlẹ̀, bo orí rẹ̀. Nítorí bá pín wàhálà rẹ̀, o máa rí ẹni tí ó máa báa yanjú ẹ. Nítorí náà ni mo ṣe máa ń pín, màá wo eyi tí ó dáa jù fún èmi láti yanjú ni mo ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe.